Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù ọjọ ìbí mí. Orúkọ oṣù náà si ni February, torí nínú oṣù February, ìgbà yẹn ni mo máa ń ṣe ojọ́ ìbí mi. Ìnúmi dẹ̀ sí máa ń dùn gidigidi gan an ní oṣù February, torí ọ jẹ́ oṣù ìbí mi. Mo fẹ́ràn oṣù February gan.